Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo fẹ́ràn kí n máa ka ìwé lóríṣiríṣi. Lẹ́yìn ìgbà tí mo ti ka ìwé sí ẹ̀yìn, mo sì láì, mo sì fẹ́ràn kí n máa ka ìwé yálà ìwé ìròyìn ni àbí ìwé àkọ́nilọ́gbọ́n àbí ìwé tó sọ nípa ìtàn ibìkan pàtó àbí ìwé tó jẹ́ ìwé tí ó lè jẹ́ kí n ní ìmọ̀ sí nípa ẹ̀kọ́ mi. Mo fẹ́ràn kí n máa ka ìwé púpọ̀ láti ṣe àlòkùn làákàyè mi.

Mo wà ní ojú òpó ayélujára bí i, yà bíi Facebooku, Twitter, YouTube àti WhatsApp. Ojú òpó ayélujára mẹ́rin ijó ojú òpó ayélupára kan pàtó tí mo yàn láàyò, tó sì jẹ́ ǹkan tí mò ń fi ṣe ọrọ̀ ajé mi, mo sì máa ń ka ìwé ìròyìn àti ìròyìn tó ń lọ ní àgbáyé ní orí àwọn ayélujára yìí. Ó jẹ́ ayélujára tí mo yàn láàyò, oyè ayélujára bí i mẹ́rin.

Mo máa ń rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi. Màá fi ẹsẹ̀ mi rìn láti ilé mi dé ibi tí màá jókòókòó kọ́ tí màá sì wọ ọkọ̀ ibi iṣẹ́ mi. Lẹ́yìn tí màá fi ẹsẹ̀ rìn dé bẹ̀, màá wá wọ ọkọ̀ dé ibi tí màá ti wọ ọkọ̀ ojú-orin tí yóò gbé mi dé ilé iṣẹ́ mi. Tí n bàá wá tún bọ́lẹ̀, màá tún fi ẹsẹ̀ rìn díẹ̀ de ibi iṣẹ́ tí mò yàn láàyò níbi ìṣẹ́ oojọ mi.

Mo máa ń fọ ọwọ́ mi ní ìgbà bí mẹ́ẹ̀ẹ́dógún lójúmọ́. Mo fẹ́ràn kí n máa fọ ọwọ́ mi dáradára láti ṣe àfọ̀mọ́ ara mi nípa kòkòrò àìfojúrí. Yálà mo lọ ṣe ìgbọ̀nsẹ̀ ni, àbí mo fi ọwọ́ mi mú nǹkan kan, àbí mo da ọwọ́ mi délẹ̀, màá rí i dájú pé ní ìgbàkíìgbà mo fọ ọwọ́ mi pẹ̀lú ọṣẹ apakòkòrò àìfojúrí. Yálà mo fẹ́ jẹun ni, àbí mo fẹ́ ṣe nǹkan tó múra mú mi mú ọwọ́ lọ sí ẹnu, tàbí mi ò ṣe.

Rárá o, mi ò fẹ́ràn jíjó rárá. Nígbà tí bàbá bàbá mi ti lòdì sí ijó jíjó, bàbá bàbá mi sì jẹ́ ẹni tí mo gbé ní ọ̀dọ̀ rẹ̀. Kọ́kọ́ fún di eyìí kò gbà wá láyè fún ohunkóhun tó jọ bí ijó rárá. Kódà gan tí mo ba fẹ́ jó báyìí, mi ò mọ̀ bí wọ́n ṣe ń gbé ẹsẹ̀ ijó rárá. Ẹ̀mí gan-an pàápàá fúnra lára mi. Mi ò fẹ́ràn ijó gẹ́gẹ́ bí ibi tí a ti bíni àti bi àsetonní dàgbà. Bí wọ́n ṣe rẹ̀ mì dàgbà, wọ́n lòdì sí ijó jíjó.

Mo fẹ́ràn kí n máa wo fóònù mi nígbà tí mo bá fẹ́ lọ sùn. Boya kí mo wo ètò gẹ́gẹ́ bí ètò ìròyìn. Màá wo ètò ìròyìn yìí láti ìgbà tí mo bá ti jẹun alẹ́ mi tán. Màá wò títí títí tí ó fi di ìgbà tí màá wọ ojú ibùsùn mi. Màá sì ri dájú pé mo mú àwọn ẹbí mi àti ìyàwó mi láti máa kọ́ wọn lọ́gbọ́n tàbí láti mọ ìròyìn tó ń lọ ní orílẹ̀-èdè àti ní agbègbè àti ayé pátápátá.

Bẹ́ẹ̀ni, ó ní ìgbà tí mo máa ń yà sí mímọ́ láti jẹ oúnjẹ ọ̀sán mi pẹ̀lú àwọn oníbàárà mi láti rí pé ìrẹ́pọ̀ tó dán mọ́rán wà láàárín èmi àti oníbàárà mi. Mo fẹ́ràn kí n ya ọjọ́ bí i ọjọ́ kan sí mímọ́ láti rí pé mo jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Nígbà mìíràn tó bá ṣe àsìkò tí mo fẹ́ lọ jẹ oúnjẹ ọ̀sán tí oníbàárà mi bá wá sí ọ̀dọ̀ mi, màá rí pé mo mú un dání ká jọ lọ jẹ oúnjẹ. Nígbà yìí ni màá rí pé èmi àti ẹ rí ọ̀rọ̀ sọ dáradára, a sì le fi ẹ̀hónú hàn sí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò nǹkan dáradára. Yálà tí a bá ní àjọṣepọ̀ pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ àti alábàáṣepọ̀. Eléyìí jẹ́ nǹkan tí mo ti kọ́ nígbà tí mo wà ní ilé ìwé girama. Bí a ṣe ń ṣe ètò, ètò nǹkan. Bo yá nǹkan tí a bá ní àjọ̀dún àbí tí a bá ní ọdún àbí tí a bá ní ayẹyẹ àbí ọjọ́ ìbí pẹ̀lú ẹmi, ẹbí, ọ̀rẹ́ àti àwọn alábàáṣepọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún láti fún wọn ní oríyìí àbí láti mọ ríìrì iṣẹ́ tí wọ́n ṣe fún mi. Yálà ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni àbí ọjọ́ kọ̀ọ̀kan tí wọ́n bá padà dé láti ẹnu iṣẹ́ tí mo sì rí pé wọ́n wú mi lórí. Eléyìí tí mo wa wá tún ṣe, tí mo bá ṣe kiní ní òpin ọ̀sẹ̀, tí mo wo gbogbo owó tí mo pa wọlé, tí mo bá rí pé a pa owọ wọlé ní òpin ọ̀sẹ̀ náà, màá rí i dájú pé mo fi àfikún fún owó oṣù wọn ní ẹyọ kọ̀ọ̀kan láti dùn wọ́n nínú àti láti mú orí wọn yá si íṣẹ́.

Mo fẹ́ràn kí n máa lá ice cream dáadáa. Ọ̀kan, ara àwọn ọ̀kan pàtó tí mo fẹ́ràn nínú adùn ice cream ni adùn ṣúgà tó wà lára re tó máa ń ṣe mènèmènè lẹnu. Mo sì fẹ́ràn adùn òórùn àbí dùn tó máa ń gbé jáde nígbà tí a máa ń mú lọ́wọ́ àbí tó bá jẹ́ ìgbà tó bá tutù dáadáa. Mo fẹ́ràn kí n máa lá ice cream dáradára. Mo sì fẹ́ràn kí n máa rá lọlé fún àwọn ẹbí mi náà.

Ah, ìgbéyàwó, ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe, ó jẹ́ ǹkan tí wọ́n, tí wọ́n fún mi ní oríyìí dáradára, tí wọ́n sì pè mí jáde ní àwùjọ àwọn òṣìṣẹ́ àti àwọn ọ̀gá mi tí wọ́n sì fún mi ní ẹ̀bùn kan pàtàkì tó jẹ́ ẹ̀bùn tí mo fẹ́ràn láti fi ṣe ku iṣẹ́ ọmọ ọ̀dọ́ rere. Ó sì fún mi ní ipò ni, ó fún mi ní ipò síí ní ẹnu iṣẹ́ nípa pé iṣẹ́ yẹn ó jẹ́ iṣẹ́ tí mo ṣe dáradára tó sì jẹ́ pé kò sí akọ́ ẹgbẹ́ mi tó ti ṣe rí rẹ̀ rí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí ń máa rin ní àlàáfíà gẹ́gẹ́ bí ilé tí wọ́n ti bí mi àkí mise jagidijagan. A sì máa ń rìn wọ́rọ́wọ́ ní ìrìn tí kò ní ẹni kankan lára tí ó sì ní fa jagidijagan láàárín yálà ẹ̀mí ni pẹ̀lú àbí àwọn tí a jọ wà ní agbègbè. Mo máa ń rìn ní wọ́rọ́wọ́ ní ìrìn tí ò kí ń ṣe ìrìn jagidijagan tí ò sì kín ń ṣe ìrìn ọmọganfe pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo bèèrè ìrànwọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ nígbà tí mo ní ìṣòdójú kọ pẹ̀lú ẹ̀rọ mi, mo pè mo sẹ́ẹ̀ndì íme-- mo ṣe àfẹ-- àtẹ̀jíṣẹ́ íméèlì sí àwọn onímọ̀ ẹ̀rọ láti ṣe, láti ṣe ìtọ́sọ́nà fún mi, láti ṣe àmójútó àbí láti ṣe àtúnṣe sí ìṣòro ẹ̀rọ mi kí wọ́n sì dá mi lóhùn. Eléyìí jẹ́ ọ̀nà kan, àwọn ara ọ̀nà kan gbogi tí mo máa ń fi ń ṣe àtúnṣe sí ẹ̀rọ mi. Yálà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni àbí ẹ̀rọ ìmíràn tí mo sì máa ń bá àwọn alákòóso sọ̀rọ̀.

Ìsinmi ọdọọdún mi, ọjọ́ ìsinmi tí mo ní fún mi ní ọdún, ó jẹ́ oṣù kan gbáko ni wọ́n máa ń fún mi ní ọdún fún ìsinmi. Ìsinmi yìí sì jẹ́ ìsinmi tó máa ń wáyé ní ẹ̀ẹ̀kan lọ́dún yàtọ̀ sí ìsinmi ọ̀sẹ̀ọ̀sẹ̀ tó jẹ́ ọlọ́jọ́ méjì gẹ́gẹ́ bí Saturday and Sunday. Máa yá oṣù kan gbáko sí mímọ́ tí mo fi ní ẹ̀tọ́ sí ìsinmi láti fún odidi oṣù kan. Èléyìí jẹ́ ìgbà tí mo máa ń jáde bọ́yá mo lọ́ lọ sí ìrìnàjò afẹ́ àbí kí n lọ sí beach àbí kí n lọ sí etí òkun àbí kí n lọ wo àwọn ọ̀rẹ́ mi tí a jọ bẹ̀rẹ̀ láti kéékèè ní ìlú wa.